Ìbọ̀wọ̀ jẹ́ nnkan tí ó máa ń dáàbò bo ọ̀wọ̀ fún, fún ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ alágbára àbí iṣẹ́ tí ó nílò láti fi ọwọ́ rẹ̀ pamọ́. Ó dára fún ẹni tó bá ń ṣiṣẹ́ nínú ooru àbí nínú ilé iṣẹ́ tó ní àgbára.

Ago mẹ́san alẹ́ ló fẹ́rẹ̀ dára jù láti jẹ oúnjẹ alẹ́. Ó tún wà lọ́wọ́ oríṣi oúnjẹ tí o bá fẹ́ jẹ́. Tí o bá fẹ́ jẹ ọ̀wẹ́, ó dára kí o jẹ ẹ́ níbi ago mẹ́fa kí ó lè tètè dànù nínú kí ó tó sùn.